Báwo ni ìwà ìsọ̀wọ̀ rẹ ṣe rí? Ìwà ìsọ̀wọ̀ mi, ó jẹ́ ìwà tó wúlò tó sì ṣe gidi. À kí í ṣe pé mò yín ara mi, ó kàn jẹ́ pé bó ṣe jẹ́nu. Kí í ṣe pé nínú mímọse mi, ní mọse Ọlọ́run ni mo sì dúnpẹ́ fún. Torí òun ni ọba tí ọ̀pẹ tó sí tó fún mi ní ìwà tó ṣe é, tó sì dára.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ọ̀wn náà ni ọdún ni lá èyí tí a ń pè ní ìdìl kábìr. Ó jẹ́ ọdún tí gbogbo ènìyàn yóò fi bí tàn wá lẹ́ wọ̀n wálé, a sì pa ẹran. Ọdún ná ó wúlò púpọ̀ torí pé kíni ó ní history nínú islam ǹkankan ni tó jẹ́ pé gbogbo Mùsùlùmí ló fẹ́ràn rẹ̀.

Ṣé o máa ń jẹ gọ́mù? Tọ, chi ngọ́mù ló ṣe jẹ́ ri oúnje àwọn obìnrin ni. Àwọn obìnrin ló máa ń jẹ ẹ lẹ́nu. Lẹ́nu àjàjà àwọn olóyún. Àmọ́ emí tí mo jẹ́ ọkùnrin kí ni mo fẹ́ fi chi ngọ́mù ṣe? Mi ò rò wó ní àǹfààní kankan tí mo lè fi ṣe tí ó sì wúlò fún mi.

Ṣé o fẹ́ràn jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Gbogbo bí mo ṣe ń dáhùn ìbéèrè yín yìí, ile fèrèsé emi ò mọ̀ n tí ń jẹ́ bẹ́ẹ̀ tọ̀. Bóyá ilé ní ibi tí wọ́n ń pè ní private side o, mi ò wa mọ̀. Àmo là tí ìgbà tí mo ti ń ṣe silenṣí o. Wàláì béèrè yín ilé fèrèsé yìí, ó mọ ya mí lènu. Torí mi n mọ̀ tí ń ṣe. Ó wa mọ mi rí bá pé n o n se ọmọ Yorùbá gidi.

Bawo ní bátìrì fóònù rẹ se máa ń dúró. À, bátìrì fóònù mi bó ṣe waa n, ó jẹ́ bátìrì tó jẹ́ pé ó máa ń pẹ́, ó sì máa ń lẹ́mi pupo. Àmọ́ n tó yá mi lẹ́nu ni jo mẹ́ta ni pé bí òrun ṣe n mú yìí, bátìrì náà wa n tètè lọ. Mowa wọ̀ pé àbí fóònù mi ti fẹ́ bàjẹ́ ni, àmọ́ nigbá ti mọ̀ rántí pé nígbà tí òrun bá ràn, tí gbogbo bí bá gbóná, bátìrì máa ń tètè sálọ.

Ṣé orí máa ń fọ́? Orí ò kí ń fọ́ mi. Àwọn tí orí máa ń fọ́, àyàjà wa. Tẹ́fọ́ọ̀dù ló máa ń ṣẹlẹ̀, tí o bá ṣẹ́ tẹ́fọ́ọ̀dù. Tọ, kí ló lé máa mú orí máa fọ́ yan? Nígbà mi náà tó bá fẹ́ rẹ, èmi náà, èmi náà máa ń, mo màá ń ni orí fifọ́ pọ̀, àmọ́ pé ṣo orí máa ń fọ́ mi gídígan. Lẹ́yìn ìbẹ̀rẹ̀ yìí kì í n ṣe tiwa.

Ṣé o mọ n kọ̀wé pẹ̀lú ọwọ́? Wọ́n fi ọwọ́ kọ ìwé dáadáa. Nígbà tín bá fẹ́ kọ ìrísọ̀ ní ìran, report ìwé níbi iṣẹ́, tí wọ́n bá tẹ épè tán, tí wọ́n bá fẹ́ fi pamọ́, ọwọ́ ni wọ́n fi ń kọ. Wọ́n fi ọwọ́ kọ̀wé, kò kan dàbí ayé àtijọ́ tó jẹ́ pé gbogbo ìgbàlà yẹn fi ọwọ́ kọ ìwé ní ìsìn, kò rí bẹ́ mọ́.

Ṣé o fẹ́ràn kíkọ- kíkọ́rin? Tóo, òrin kíkọ kì í ṣe nǹkan tó wu mi, kì í ṣe nǹkan tí mo fẹ́ràn. Áṣẹ lí gan tó wà sí torí mìí ni àwọn musician fi ń, àwọn kọ́rin, wọn ó ńí rí ǹkan jẹ́, wọ́n ó ní rí owó gbà. Mi ò fẹ́ràn kíkọ orin, mi ò sì láìkẹ́ rẹ̀. Òòda, tẹ́lẹ̀ dẹ̀ mo gbó orin rí ni mo tì lè ṣọ àwọn olórin olórin tí mo gbọ́. Àmọ́ nísinsìnyí, kò sí ǹkan kan nú wọn tí mo n gbọ́ mọ́.

Ṣé o wọ aṣọ akọ̀yìn níbi iṣẹ́? Ṣé o wọ aṣọ akayori níbi iṣẹ́? Aṣọ àkayòrí níbi iṣẹ́ eléyìí kò yé mi dáadáa, mi ò sì le sọ pé ǹnkan kan báyìí mo fẹ́ sọ sí i. Kí n mó yò pọ̀rọ́, a máa dáa gẹ́ báyìí.

Báwo ni o ṣe máa ń kojú àwon ìsòro níbi isẹ́? Èrè kojú ìsòro níbi isẹ́, ó wà lára àwon nǹkan tó wúlò, torípé kíni gbogbo ibi isẹ́ ló ní policy, wón sì ní b'eeyan se sìn kan. Nígbà tí ìsòro bá wá, mo mọ́kọ́ ó rò ó, báwo ni mo ti fẹ́ tákò rẹ, bó la ti fẹ́ gbé e jáde, bó la ti fẹ́ gbé e de. Nígbà tá a bá wá se tan, tá a gbé e ta, wón á sì gbé e sákó sọ́rò mi, mo máa ń dojú kọ ni.